Iṣẹ́ tí mò ń ṣe ni iṣẹ́ data scientist. Àwọn ohun èlò tó sì ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni laptop tàbí computer, ìntanẹ́ẹ̀tì tàbí data, ẹnu àwọn app ta fi máa ń jiṣẹ́ bíi Python, R ta fi máa ń ṣe àgbéyẹ̀wò data. Àwọn nǹkan wọ̀nyí ni ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́. Mo máa ń wọ aṣọ àkàyọ́rí yìí láti lè dáàbò bo àwọn aṣọ tí mo wọ̀ kúrò nílé kí wọ́n má ba dọ̀tí. Aṣọ àkàyọ́rí yìí ni màá wọ̀ lé àwọn aṣọ mi mọ́lẹ̀ tí sì máa fi ṣiṣẹ́ tí wọn kò fi ní dọ̀tí.

Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ òtútù. O tie ètò àkókò tá wá yìí, àkókò ọyẹ́ ni. Òtútù sì máa ń mú púpọ̀púpọ̀. Aṣọ òtútù yìí ni mo sì máa ń wọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó òtútù bá ti mú mi. Ko da òun ni mo máà ń wọ sùn torí òtútù máa ń pọ gan lóru lásìkò yí. Mo ní aṣọ òtútù o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń gbé àpò ẹ̀yìn. Kódà mi ò lè jáde kúrò nílé lójúmọ́ kí n má gbé àpò ẹ̀yìn mi torí wípé inú àpò ẹ̀yìn yìí ni mo máa ń kó gbogbo ohun ìní mi sí bí kọ̀npútà mi, fóònù mi, wọ́lẹ́tì mi, àwọn ohun èlò irinṣẹ́ mi, ìwé, báírò, gbogbo ẹ inú àpò yìí ni mo máa ń kó tí èmi má ti fẹ́ jáde.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ torí wípé ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn wọnú ọkọ̀. Mo sì fẹ́ràn láti máa wòye àwon oun tó ń lọ níta ọkọ̀. Tí má sì sì fèrèsé, mà á rí ohun tó ń ṣẹlẹ̀ níta ọkọ̀ dáadáa ju tí ń bà sí fèrèsé ọkọ̀ lọ.

Ọ́fíìsì mi máa ń ṣí ní agogo mẹ́jọ òwúrọ̀, a sì máa ń close ní agogo márùn-ún ìrọ̀lẹ́. Ago mẹ́jọ òwúrọ̀ sí, sí ago márùn-ún ìrọ̀lẹ́ ni ọ́fíìsì mi fi máa ń ṣí. Ṣùgbọ́n èmi n tẹ̀mi mo máa ń tètè dé ọ́fíìsì, ago méje àbọ̀ ni màá ti wà ní inú ọ́fíìsì n tẹ̀mi.

Kórira sí oúnjẹ tó ju ẹyọ kan lọ. Oúnjẹ kini tí mo kórira ni ọbẹ̀ tó bá ti ń fà bí i ọbẹ̀ ilá, ọbẹ̀ ewédú, ọbẹ̀ ọ̀gbọ̀nà. Oúnjẹ kejì tí mo kórira ni fùfú. Oúnjẹ kẹta tí mo kórira ni ògì, mi ò fẹ́ràn ògì rárá.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Nìkan bí ọdún mẹ́ta kan sẹ́yìn nígbà tí mo lọ sí ìlú Bayelsa ni mo ti kọ́kọ́ gun ọkọ̀ ojú omi. Ó ní agbègbè kan ní ìlú Bayelsa ọ̀hùn tí mo fẹ́ dé tó jẹ́ wí pé ojú títì ò gba abẹ́ àfi ọkọ̀ ojú omi nìkan lèèyàn lè gbà dé agbègbè náà.

Mo máa ń bá àwọn o ní ìbárà sọ̀rọ̀ pẹ̀lú sùúrù àti ọ̀yàyà àti ìrẹ̀lẹ̀. Miìí pariwo mọ́ wọn, mo sì máa ń farabalẹ̀ fetí sí gbogbo ẹ̀dùn ọkàn wọn. Mo sì máa ń ṣe ohun gbogbo tó wà ní agbára mi láti ríi wí pé ẹ̀dùn ọkàn wọn ó kúrò pé mo sì tẹ̀lé ohun tí wọ́n fẹ́.

Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi. Àràárọ̀ kí n tó jáde ni mo máa ń fọ ọkọ̀ mi. Torí wípé mi ò fẹ́ gbé ọkọ̀ tí ó ní ìdọ̀tí jáde rárá. Torí náà tí n bá ti jí l'òwúrọ̀ tí mo mọ̀ pé mó sì máa jáde lọ́jọ́ náà, màá tètè fọ ọkọ̀ mi, màá bo gbogbo ara rẹ̀ tinu tẹ́ẹ̀yìn tí ó mọ̀ tónítóní.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tí ó má n ṣètò ǹkan. Mo má a n fẹ́ kí gbogbo ǹkan mi kó wà létòlétò. Mo si jẹ́ ẹni kan tó má a n fẹ́ jẹ ẹni tí ó wà nídìí kí a má a ṣètò kí a si má a darí bí ǹkan ṣe n lọ kí ǹkan lè má a lọ dédé àti ní bí ó ti yẹ. Ìwà yìí jẹ́ ìwà kan tí mo kọ́ láti ara bàbá mi.

Mo ma n jí ní ago méje òwúrọ̀ ní ojoojúmọ́. Mo ma n jí fúnra mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n ìgbà mìíràn wà tó jẹ́ wípé ago ìjí mi ni yóò jí mi torí wípé mo ti ṣètò rẹ̀ sí ago méje lójoojúmọ́. Tí n bá si jì lówúrọ̀ ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé kí n gbàdúrà ọpẹ́ kí n sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá mi tí ó dá mi sí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń di ọ̀já ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ torí wípé ọ̀já ààbò yìí ó ṣe pàtàkì ó sì lè dáàbò bo ẹ̀mí olúwa rẹ̀ tí ọkọ̀ bá sesì lọ ní ìjàmbá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń jẹ́ wípé ọ̀já ààbò yìí ni ó máa ń fa ènìyàn dúró nígbà mìíràn tí ọkọ̀ bá ní ìjàmbá mọ́tò.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, torí wipé ọ̀pọ̀lọpọ̀ nǹkan na lè kọ sínú àdéhùn tí yóò lè yàtọ̀ sí nǹkan tí èèyàn fẹ́ tọwọ́ bọ̀, tí èèyàn o bá sì ká a dáadáa tàbí tí èèyàn ò farabalẹ̀ ye àdéhùn wò fínifíni, wọ́n lè ti bẹ̀ lù yàn ní jíbìtì àbí kí èèyàn ti ibẹ̀ jẹ bí ìjọba.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó omi lítà mẹ́rin. Mo jẹ́ ẹnìkan tó sanra díẹ̀ tó sì nílò láti máa mu ọ̀pọ̀lọpọ̀ omi lójoojúmọ́. Èyí ló fa tí mo fi máa ń mu tó omi bí lítà mẹ́ta sí mẹ́rin lójoojúmọ́ tàbí jù bẹ́ẹ̀ lọ nígbà miran bọ́yá tí òòrùn bá mú púpọ̀ púpọ̀.

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìfẹ́ mi fún iṣẹ́ tí mò ń ṣe. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ púpọ̀ sí iṣẹ́ tó ń ṣe. Iṣẹ́ yìí ló ṣí wú mi láti kékeré mo sì tẹ̀lé nǹkan tí ọkàn mi fẹ́. Ìfẹ́ tí mo ní fún iṣẹ́ mi yìí ló máa ń fún mi ní ìtara lọ́pọ̀lọpọ̀ ìgbà ní ibi iṣẹ́, tí sì ń jẹ́ kí n ṣọ̀lẹ tí mo sì máa ń yára mọ́ iṣẹ́ mi jẹ́jẹ́

Mo máa ń tọ́jú èékánná mi pẹ̀lú gígé lóòrèkóòrè. Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gé èékánná mi. Mi i jẹ́ kó kún púpọ̀ púpọ̀ rárá tí mo fi máa ń gé, mi sì jẹ́ kí ìdọ̀tí dúró nínú rẹ. Mo máa ń fi ìgbálẹ̀ ró lóòrèkóòrè tí n bá rí wípé ìdọ̀tí ti fẹ́ máa kò sínú èékánná mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù dáadáa. Mọ jẹ́ ẹnìkan tí kò nífẹ̀ẹ́ sí kí a máa fi oúnjẹ ṣòfò tàbí kí a máa da oúnjẹ nù. Tí oúnjẹ bá kù, mo máa ń gbé e paámọ́ kí n lè bá jẹ ẹ́ ní ọjọ́ mi tàbí kí n tún ṣe ní ọ̀nà míràn kí ó sì tún dàbí oúnjẹ tuntun padà. Torí náà ni mo máa ń jẹ oúnjẹ tó kù o.

Bẹ́ẹ̀ni o, màá ń jẹ oúnjẹ tó lérò fún ìlera dáadáa. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó ní àìlera ìfúnpá gíga lára. Ìkan lára àwọn ọ̀nà tí wọ́n sì sọ fún mi tí dókítà sọ fún mi kí ń fi lè máa bá àìlera yìí jà ni wípé kí ń máa jẹ oúnjẹ tó lérò fún ìlera tó máa ń ṣe ara lóore dáadáa.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo máa ń gbà tọ́jú ara mi o, mo máa ń jẹun dédé, mo máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi, mo sì máa ń sinmi tó bá ti rẹ̀ mí mí i ṣiṣẹ́ kọjá agbára mi, mo sì máa ń sun wákàtí méje ó kéré tán lójoojúmọ́, mo máa ń sun oorun tó tó mo sì máa ń sinmi nígbà tí ó bá yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun sán pẹ̀lú àwọn oníbàárà mi dáadáa. Síse èyí máa ń fún mi ní ọ̀nà láti lè dá ọ̀rẹ́ pẹ̀lú àwọn oníbàárà mi. Ibi ta bá ti ń jọ jẹun pọ̀ la ó ti máa ṣeré, ta ó ti máa sàwàdà, ta ó sì jọ máa mọ ara wa si. Èyí yóò sì máa jẹ́ kí ìbáse wa máa dánmọ́rán si tí a ó sì tún mọ bá ọ̀rẹ́ẹ wa lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tan Ìkíni lórí fóònù mi kódà gbogbo ìgbà àbí gbogbo àsìkò tí mo bá ní àǹfàní àti tan Ìkíni, èyí ni mo máa ń tan. Mo fẹ́ràn láti máa tan Ìkíni lórí fóònù mi púpọ̀ torí pé mo máa ń gbádùn àwọn Ìkíni yìí ó sì máa ń dá mi lọ́rùn. Èyí ló fàá tí mo ti máa ń tan Ìkíni lórí fóònù mi ní gbogbo ìgbà.